Àwon app tí mo máa ń lò pọ̀ gan. Mo máa ń lo Facebook, mo máa ń lo WhatsApp, mo máa ń lo Twitter, mo máa ń lo, ahe, mo máa ń lo Instagram, mo, mo tún máa ń lo LinkedIn, mo sì máa ń lo YouTube náà. So àwon app tí mo máa ń lò pọ̀ gan. Tó bá jẹ́ torí náà, mo ní àwon app fún orin.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa, ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni mo mọ̀ tán torí àwọn mi wà tó jẹ́ pé lẹ́yìn kì í ṣe ẹ̀ káàárọ̀ ó ṣe ẹ̀ wà dáadáa o. Àwọn kan sì wà tó jẹ́ pé a mọ wòra wa lọ́ọ̀kan lọ́ọ̀kan gan ni báyìí a ní kí ra wa nítorí pé wọn ojú wọn ò fani mọ́rọ̀ṣ.

Mo máa ń ṣètò àwọn ìméèlì mi dáadáa nítorí pé tí mo bá fẹ́ ṣe ìméèlì, màá wo àwọn àwọn àpèjíṣẹ́ tó ní ìtumọ̀ dáadáa. Àwọn ẹ̀yí tí ò bá tí ní ìtumọ̀ èmi máa ń yọ wọ́n dànù ni. Àwọn eléyíì tó bá ti ní ìtumọ̀ nìkan ni mo máa ń fi ka lẹ̀.